Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, nítorí lọ́pọ̀ igbà ni mo máa ń bá màmá mi dúró sí yàrá ìdáná, mo sì ti kọ́ ọ bí wọ́n ṣe ń dáná.

Báwo ni ọsẹ máa n ba awọn ẹlẹgbẹ iṣẹ ṣiṣe.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù?

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́?

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù ẹ?

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran?

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ?

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá ń mu ohun mímu?

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì?

Ṣe o fẹran awọn ipade lori foonu?

Ibi wo ni o fẹ́ràn lọ jù?

Èdè wo ni o fẹ́ kọ́?

Ṣé o ní káàdì ìṣe?

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú?

Ṣe o máa ń mu àwọn ẹ̀rọ ìlera.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin?

Ṣé o fẹ́ràn rí atẹ́gùn?

Àkókò ọdún wo ni o fẹ́ ránjù?

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ṣé o máa ń pa òwò pamọ́?

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún?

Báwo ni o ṣe máa ń ṣe báṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀?

Ṣé o rí má ń fọ́?

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ?

Ṣé o máa ṣiṣẹ́ jú wákàtí lọ?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní ọ̀ràn àwọn ẹlẹgbẹ́?

Ṣé o ní àwòrán lára?

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ̀?

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun?

Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́.

Ṣé o máa ń ka àwọn àdehun dáadáa?

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ?

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ?

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà?

Kíni o máa ṣe kí o tó lọ̀sun?

Ṣe o fẹ́ràn mí ọ̀unjẹ rẹ̀?

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ?

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì?

Àkókò mélòó ni o máa lọ sùn?

Data to maa n lo loṣooṣe pọ to.

Kí ni ìlànà ìpolówó rẹ?

Oṣù wo ni a bí ọ?

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù?

Irú kọ̀npútà wo ni o ní?

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà?

Nígbà wo ni ọjà tuntun yóò jáde?

Ṣé o ní ẹranko ọ̀sìn?

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà?

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ímélì rẹ?

Báwo ni o ṣe máa n rí dájú pé ọ̀jà rẹ dára?

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òún?

Ṣé o fẹ́ràn-an jìyàn?

Kí ni ó máa ń ṣe ní àsálẹ́?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọ̀de?

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí?

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ́rọ ìgbésókè?

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́?

Ṣé o ti lọ sí òde rí?

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀?

Eṣó wo ni o fẹ́rán jẹ́ ju?

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyín lójojúmọ́?

Awọn wo ni o fẹran ju.

Ṣé o máa ń sùn ní ọ̀sán?

Ṣé o ní ọgbà?

Ṣé o máa ń se wáàdí àwọn alábàáṣiṣẹ́pọ̀?

Ǹkan tó ga tó.

Ṣé o ní aṣọ òtútù?

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán ẹ gbà?

Ṣé ó ní irungbọ̀n?

Ṣé o máa ń mu kọfí ní ibi iṣẹ́?

Ṣe o fẹ́ràn ṣífi èrò sí ọkọ̀?

Nígbà wo ni o keyin rìn ìrìn-àjò fún iṣẹ́?

Kíni adùn tí o fẹ́ràn nínú ice cream?

Báwoni o ṣe máa ń pàrọ̀ ọkan rẹ?

Ìrọrí mélòó ni o máa lò?

Kí ni o máa mú ọ́ rẹrin?

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀?

Ṣé o máa ń jẹ gómù?

Ṣe o gbagbọ ninu awọn igbagbọ atọwọdọwọ?

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkòjò?

Wákàtí meló ni ó má ṣíṣe lójojúmọ́.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn?

Báwo ni ó máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́?

Ṣe o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí?

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ibòjú lójoójúmọ́?

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé?

Ṣé o máa ń fi ìdáàbò bo oorun, sara?

Ṣe o fẹ ran yi ya aworan.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn?

Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó.

Ibo ni o máa ti ń rà nǹkan?

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí?

Ṣe o jẹ eniyan ti o maa n jini kutukutu?

Nígbà wo ni o máa ń fọ aṣọ?

Ṣé o ti lu etí rẹ?

Nígbà wo ni ó kẹ́yìn ń gun ọkọ̀ akẹ́rù?

Irú etí ìgbọ̀wọ́ wo ni o máa ń lò?

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù?

Ṣé o máa ń ṣe ìpè fídíò?

Ṣe o rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jẹ?

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀?

Ṣé o máa gbọ́ podcast?

Nigba wo ni o keyin fo.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan?

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀?

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn?

Ṣé o máa ń rùn nígbà tí o bá sùn?

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀nbáyé.

Ṣe o ni aṣọ wiwẹ?

Àwọn app wo ni o máa ń lò jù?

Orin wò ni o fẹràn ju.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein?

Ṣé o ní nọ́mbà orílè?

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn?

Nígbà wo ni o kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ?

Ṣé o máa ń fi tùrà rì?

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́?

Nígbà wo ni o kẹ́yìn sunkún?

Kí ni o máa ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀?

Ṣé o ti ṣìnà rí?

Kóko ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé?

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata?

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀?

Ṣé o máa ń fi ìpara sára?

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójojúmọ́?

Báwo ni o ṣe máa ń daríi àwọn òṣìṣẹ́?

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé?

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́?

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò?

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún?

Àwọn ojú òpó ayélujára wo ni o wà?

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà?

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò?

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá?

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ?

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀?

Ṣé o máa ń ṣe eré ìdánì?

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju?

Báwo ni ìgbéyàwó ìṣe tó kẹ́yìn ṣe rí?

Ṣe o ni eto lati fẹ iṣẹ rẹ si ilu miiran?

Bawo ni o se maa n gbọ iro awon onibaara.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́?

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè?

Nígbà wo ni o máa ń faá?

Ṣé o ní àgbàlá òjò?

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù?

Ṣé ò ní orúkọ ìnagijẹ.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí?

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́?

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà?

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú?

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́?

Àkókò wo ni ọ́fìsì rẹ rẹ̀ sí?

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́?

Báwo ni o ṣe máa ń gba iyin?

Ṣé o mọ bí a ti ń fọn?

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ?

Ṣé o fẹ́ràn àwọn wáìnì èkó?

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀?